Báwo ni o ṣe ń tọrọ àforíjìn? Màá tọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ènìyàn nígbà tí mo bá pè wọ́n lórí ago tàbí tí mo bá lọ bá wọ́n fúnra ra mi láti bẹ̀ wọ́n fún ohun tí mo ti ṣe tí kò dára. Mo ma bẹ̀ wọ́n láti jẹ́ kí wọ́n darí jí mi.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni kí mo máa wẹ̀ nínú omi, kí ma luwẹ̀ nínú omi, àti láti máa mú àwọn èso tí a tì fún omi rẹ̀ jáde. Àwọn ohun tí mo máa ń jẹ́ kó jẹ́ ìgbádùn mi. Òun rè e.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá mi kò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn torí pé èmi náà jẹ́ ènìyàn ẹlẹ́ran ara. Nítorí náà mi kò kí ń ní ìrora tí mo bá ti ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn bí tèmi.

Nígbà wo ni o kẹ́yìn súnkún? Nígbà tí mo kẹ́yìn súnkún, mi ò lè rántí igba tí mo kẹ́yìn súnkún. Kò kín ṣe nínú ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n mi ò rántí. Ó dáa, ó lè jẹ́ ọ̀sẹ̀ tó kọjá èyí tó jẹ́ tó kọjá.

Ṣé WiFi rẹ̀ yára tó? Rárá, WiFi tí mò ń lò kò yára tó, nítorí ibi tí mo wà, abúlé ni ibẹ̀. Ó ṣòro fún kí WiFi kó, kó yára. Ó ṣòro fún ún láti yára torí kò sí ìbíba yí abúlé ni.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kó àwọn fáìlì mi pamọ́, nitori o jẹ́ ohun tó máa wúlò fún mi lọ́jọ́ ọ̀la. Oní ìnù kọ́bọ́ọ̀dù mi ni mo máa ti tọ́jú ẹ sí, láti jẹ́ kí ó wà ní ìpamọ́, tí kò ní jẹ́ kí ohunkóhun yà á níbi tó wà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé isẹ́ mi, ìbáṣepọ̀ wa dánmọ́nrán. O jẹ́ èyí tí ó ma ń mú ìdàgbàsókè bá ibi isẹ́, nítorí mo máà ń mú isẹ́ mi lókoòkòó dùn.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ wípé mi ò kí ń fi àwọn ohun kọ̀kọ̀ mi sí orí Íńtánẹ́ẹ̀tì, mi ò kí ń ya àwọn fọ́tò zúnwọ̀n yìí, mi ò kí ń fi sori Íńtánẹ́ẹ̀tì tàbí kí ń fi àwọn fídíò tó le. Mo kí ayé mi kọ̀kọ̀ mi kó hàn nígbà ńgbà, mi ò kí ń fi sori Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe fèrèsé ọkọ̀ láti jẹ́ kí àtẹ̀gùn kó fẹ́ wọlé àti jáde. Èyí pọn dandan fún mi nítorí pé mo jẹ́ ènìyàn tó má a ń lá àgùn gidi gan. Nítorí náà mo sì má a ń fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀.

Ṣé o máa ń wọ fìlà? Bee ni mo maa wo file leekookan nigba ti mo ba lo si ile iwe. Mo máa ń wọ fìlà, ó sì ní oríṣiríṣi. Ó ní èyí tí mo máa ń wọ sí aṣọ ìbílẹ̀ àti èyí tí mo máa ń wọ sí àwọn aṣọ. Ìgbàlódé tí mo máa ń wọ lọ ilé ìwé.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Mo ma ń ṣàyẹ̀wò ímélì mi ní ọ̀pọ̀ ìgbà lójoojúmọ́ láti tún jẹ́ kó jẹ́ pé mo wà, mo wà pẹ̀lú ohun tó ń lọ, nítorínà mo se ma ń yẹ̀wò lọ́pọ̀ ìgbà.

Ṣé eyín máa ń fọ́? Rárá, eyín ò kí ń fọ́ mi. Nítorí pé mo máa ń fọ eyín mi mọ́ tónítóní àti wípé ẹ̀mejì lójúmọ́ ni mo máa ń fọ́. Mo máa ń fọ̀ ní àárọ̀ àti àṣálẹ́. Nítorí náà, eyín mi kò kí ń fọ́ mi rárá. Ó jẹ́ ohun tó role àti tó máa ń jẹun dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo maa n se irun mi ni ose meji meji lati je ki oju mi dan moran, eyii je ohun ti mo ma n se. Ati wipe, mo tun ma n se fifo re. Mo máa ń fọ ní ọjọ́ mẹ́ta mẹ́ta.